Èmi jẹ́ ẹnìkan tó fẹ́ràn coffee. Èmi je ẹnìkan tó fẹ́ràn tea ju coffee lọ. Ṣe wípé n kò fẹ́ràn coffee rárá ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ tea ju coffee lọ. Nítorí wípé coffee kìí ṣe ǹkan tí ó gbajúmọ̀ ní, à, àdúgbò ibi tí èmi ń gbé, tea ṣe pàtàkì ó ṣe, ó, ó rọrùn láti rí ju coffee lọ. Nítorí náà, ẹ́, tea sún mọ́ mi ju coffee lọ èyí ló fa tí mo fẹ́ràn tea ju coffee lọ.

Nípa ṣíṣe ìmúdójúìwọ̀n sófitíwà àti tèmi, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi kì í sábà ṣe. Àyàfi tó bá jẹ́ wípé sófitíwà bẹ́ẹ̀ kò ṣiṣẹ́ mọ́. Àyà tó sì pani dáadáa fún mi láti ṣe ìmúdójúìwọ̀n rẹ̀. Lóòótọ́ mo mọ̀ wípé bí èèyàn ò bá ṣe ìmúdójúìwọ̀n rẹ̀, ó lè fa ààyè fún àwọn ẹni ibi láti gbà wọlé. Tàbí kí sófitíwà bẹ́ẹ̀ mọ́ ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ṣùgbọ́n èmi ò kà á kún, èmi kì í sì sábà ṣe.

Bẹ́ẹ̀ni, mo rí ara mi gẹ́gẹ́ bí ènìyàn tí ó máa ń jẹ́ ní kùtùkùtù òwúrọ̀. Nítorí pé iṣẹ́ tí mò ń ṣe kò fi àyè gba kí ń máa sun orun lọ títí. Iṣẹ́ tí mò ń ṣe gba kí ń tètè jí kí ń ba lè tètè múra láti lè tètè dé ibi iṣẹ́. Nítorí náà, mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Yàtọ̀ sí iṣẹ́ tí mò ń ṣe gangan, mo fẹ́ràn láti máa lo fóònù mi lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe àwárí àwọn nǹkan tí n kò mọ̀. Nítorí náà mo máa ń ṣẹ́ẹ̀tì àláàmù láti tètè jí láti bẹ̀rẹ̀ iṣẹ́ ojúmọ́ mi.

Kì í ṣe fáìlì nìkan, mo fẹ́ràn kí n máa ka kí n má pa ǹkan mọ́ kìí sì máa ṣe organization wọn sí ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí wípé ìwúlò ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn fáìlì wọn wọ̀nyí ṣe nítorí náà mo fẹ́ràn kí n má fa fáìlì mọ kí n máa pa fáìlì mímọ́ kí n mọ kí ó bà lè e wà ní tuntun nígbà tí mo bá fẹ́ lò ó.

Nípa pínpín owó náà pẹ̀lú ọ̀rẹ́, èyí kì í ṣe ǹkan tí máa sábà ṣẹlẹ̀ nítorí wípé èmi kì í sábà dá, àwọn nǹkan bí owó tàbí nǹkan tó bá ṣe, tó bá, tó bá, tó, tó, tó bá sún mọ́, tó sún mọ́ èmi gan gan, tó jẹ́ ǹkan titè mi gan gan bí owó, bí ǹkan tó bá ṣàjẹ́ personal èmi kì í sábà dapọ̀ pẹ̀lú ọ̀rẹ́. Nítorí náà àwọn ǹkan bí ìpín owó náà pẹ̀lú ọ̀rẹ́ kì í sábà ṣẹlẹ̀.

Nípa njẹ́ bóyá mo ti sì na rí, bẹ́ẹ̀ni mo ti sì ọ̀nà rí nítorí ó ti ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá ń gbé ní ìlú kan tàbí àdúgbò kan tàbí ibi tí mo bá ń lọ. Èmi kì í sábà lọ́pọ̀lọpọ̀ ìgbà rán tí àwọn sign board tàbí ohun àfinímọ̀nà tí wọ́n má ń rí sí ojú títì, èmi kì í sábà ṣàkíyèsí wọn nítorí náà, ẹ̀, í má fa nígbà mi tí mo fi mọ̀ sína.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá sín, èyí ní ṣe pẹ̀lú, eh, ipò tí mo bá wà nígbà tí mo bá sín. Tí mo bá dá wà, mo lè rọra, ah, mo lè rọra tún imú mi ṣe, mo lè rọra tún imú mi ṣe kí n sì ṣe, kí n sì tọ́jú ara mi. Àmọ́ tí mo bá wà láàárín ọ̀rẹ́ bá fẹ́ sín, màá ṣe gafára, mi ò sì sín ní àárín ọ̀rẹ́.

Oríṣìíríṣìí bàtà ni èmi máa ń wọ̀, ṣùgbọ́n mo fẹ́ràn bàtà súù tàbí èyí tó olóyìnbó máa ń pè ní kòkókà ju àwọn bàtà yòókù lọ. Mo sì fẹ́ràn bàtà pẹlẹbẹ tí kò ní, tí kì í ní ìkọ́ni ẹ̀yìn. Àwọn bàtà wọ̀wọ̀n yìí wọ́n dùn wọ̀, eh, wọ́n dùn wọ̀, wọ́n sì dùn bọ̀. N kò, ṣùgbọ́n n kò ní ìfẹ́ náà sí àwọn bàtà tí wọ́n máa ń pe, tí olóyìnbó ń pè ní sander, tí máa ń ní ìkọ́ni ẹ̀yìn. Súù àti bàtà pẹlẹbẹ ni mo máa ń wọ̀ lọ́pọ̀lọpọ̀ ju.

Ohun tí èmi máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ní wípé bí èmi bá ń ṣiṣẹ́, mo jẹ́ akíkanjú kan lẹ́nu iṣẹ́ mi. Èmi sì kì í ṣiṣẹ́ ní ọ̀nà tó fi jẹ́ wípé ẹ́ ẹni tí mò ń ṣiṣẹ́ fún yóò máa rí àléébù nínú iṣẹ́ mi. Nípa ṣíṣe iṣẹ́ mi dójú àmì, nípa yíyọ gbogbo nǹkan tó bá le fàá tí wọ́n lè fi lè rí àléébù nínú iṣẹ́ mi. Ẹ̀hẹ̀ tí mo bá ti yọ àwọn èyí kúrò, mo nígbàgbọ́ wípé iṣẹ́ mi máa sábà tayọ àwọn alábáàṣiṣẹ́ pọ̀.

Mo léròo pé oun tí, mo lérò wípé oun tí ìbéèrè yìí ń béèrè ni wípé ṣé èèyàn máa ń ṣiṣẹ́ eré ìdárayá? Hanhn, mo máa ń ṣiṣẹ́ eré ìdárayá lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n kì í ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bó ti rẹ̀ jẹ́ wípé mo mọ ìwúlò eré, eré ìdárayá ní ọ̀pọ̀lọpọ̀ igbà, iṣẹ́ mi kì í fàyè, kì í sábà fàyè gbà láti ṣe eré ìdárayá. Eré ìdára, lásìkò tí mo bá siṣe eré ìdárayá náà kì í sábà tayọ ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ.

Bẹ́ẹ̀ni, mo lè ka ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àsìkò ìgbà tí mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́. Àwọn iṣẹ́ ọ̀fẹ́ wọ̀nyí ó jẹ́ àwọn iṣẹ́ tí, mo ṣe láti ran ìlú lọ́wọ́, láti fi hàn wípé mo jẹ́ ọmọ àdúgbò tí ó ṣe dáadáa. Mo fẹ́ran àdúgbò tí ní àwọn àsìkò tí àdúgbò bá ń ṣiṣẹ́. Ǹkan tó bá jẹ́ ìn ta lè pè ní púrójẹ̀tì fún ìlú tàbí fún kọ́muníítì tí, àti sanwó fún òṣìṣẹ́ ó lè níra díẹ̀. Ni àwọn àsìkò báyìí, mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún ìlú.

Èmi kì í sábà lọ sí ọjà, nítorí náà ó ṣòro díẹ̀ fún mi láti rántí ìyẹn ìgbà pàtó kan tí mo kẹ́yìn lọ sí ọjà. Kódà tí mo bá fẹ́ lọ sí ọjà gan, mo má ń sábà jẹ́, ó lè jẹ́ wípé èmi nìkan ni wọn ó lọ. Tàbí tí a bá pé méjì tàbí tí a bá pé mẹ́ta, gbogbo wa ni a ó kúrò nílé ní àsìkò kọ̀ọ̀kan náà. Nítorí náà, ẹ ká kẹ́yìn lọ sí ọjà òun kì í ṣe ǹkan tí mo lè rántí pé ó ṣẹlẹ̀ sí mi rí.

Nípa ṣíṣe àkópọ̀ fún ìrìnàjò, tí mo bá fẹ́ ṣe àkópọ̀ fún ìrìnàjò, àkọ́kọ́ ni wípé kí n mọ iye àwa tí à ń lọ fún ìrìnàjò náà, ká mọ iye àwa tí à ń lọ fún ìrìnàjò náà àkọ́kọ́ nu. Ká kọ orúkọ gbogbo wa sílẹ̀, ìyin-un àkọ́kọ́. Ẹ̀keji ni pé tí ìrìnàjò bá ti súnmọ́, ká sì tún ṣe ìbéèrè nípa ẹni tí ó sì nífẹ̀ẹ́ láti lọ àbí ẹni tí, àti ẹni tí kò ní lọ mọ́. Nípa báyìí, bi a ṣé máa ṣe àkópọ̀ fún ìrìnàjò tèmi lèyí.

Nípa bóyá mo máa ń bé lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Ẹ̀rọ ìrànwọ́ ohùn ti di ohun gbajúgbajà ní ìlú nísìí. Òun sì ni mo máa ń lò láti lọ́pọ̀lọpọ̀ ìgbà láti fi ṣe ìbéèrè nǹkan tí n kò bá mọ̀, tàbí nǹkan tí ó bá pa mi lórí, tàbí nǹkan tí ó bá rújú. Mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn láti ṣe ìbéèrè nípa rẹ̀.

Ǹjẹ́ bóyá mo máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀, a kò fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ rí, kò fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ rí. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń kóraró kódà nípa bó tilẹ̀ jẹ́ wípé ẹlòmíì léwu ìwà tó burú tàbí ìwà tó lè bína bí ẹni nínú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n láti fi ààyè fún àlàáfíà, mo jẹ́ ẹnìkan tó máa ń kóraró, èmi kì í sábà bínú nínú ọkọ̀. Ṣùgbọ́n bó bá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ènìyàn náà ni olúwa rẹ̀, ìyẹn lè bínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àmọ́ kì í sábà ṣẹlẹ̀.

Bí mo ṣe máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, à, èmi kì í ṣe, èmi kì í ṣe ẹni kan tó kúndùn láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí. À, ṣùgbọ́n bí ó bá ṣẹlẹ̀ mo bá fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí, kí n pe ènìyàn bí, kí n sọ fún ènìyàn bí mẹ́ta, mẹ́rin tàbí ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀ bí méjì, mẹ́ta nígbà, ẹ́, láti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí. Èrò kì í sábà pọ̀ níbi àjọyọ̀ ọjọ́ ìbí mí bí mo bá fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí torí pé n kò fẹ́, èmi kì í ṣe ènìyàn tó fẹ́ràn ìró rẹpẹtẹ.

Ojú mi dára. Mo nígbàgbọ́ wípé ojú mi dára. Yálà, ohun tí ìbéèrè yìí ń pàtó béèrè gan kò fi bẹ́ẹ̀ yé ẹni lọ títí. Bí wọ́n bá sọ wípé ṣé ojú èèyàn dára, ó lè jẹ́ wípé bí èèyàn bá wo ojú ara rẹ̀ nínú ohùn, ohun tá a máa ń fi wo ojú tí olóyìnbo ń pè ní gíláàsì. Aha! Ẹ̀yàn lè sọ pé ojú èèyàn dára bẹ́ẹ̀. Ọ̀nà kejì tí ẹni tó fi le béèrè pé ṣé ojú èèyàn dára, òun ni wípé ṣé èèyàn máa ń ríran dáadáa? Ṣé èèyàn rí nǹkan dáadáa? Ẹ̀ ní ọ̀nà méjèèjì àti ìwo ojú ni àti nípa ríran dáadáa ni. Mo nígbàgbọ́ pé ojú mi dára.

Nípa bóyá ó rọrùn láti dárí àwọn ènìyàn jì, a kí n dáhùn ìbéèrè yìí láti ohun ọ̀nà tìtẹ̀ mi láì lo ohun tí ó ṣe general fún gbogbo ènìyàn. Nípa bóyá ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn jì, èyí ní í ṣe pẹ̀lú irú ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ mi, tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ tí kò lágbára tàbí tí kò lílọ titi ni ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn jì. Ṣùgbọ́n tí ẹ̀ṣẹ̀ náà bá lágbára tó jẹ́ nǹkan tó je pé n kò lè ṣe láì mọ rántí, èyí ṣòro fún mi láti dárí jì irú ènìyàn bẹ́ẹ̀. Àti wípé èmi nígbàgbọ́ wípé Ọlọ́run nìkan ló lè ṣe ìdáríjì tó munadòko. Mó lè fọ́kan, mó lè, mó lè mọ́kàn kúrò níbẹ̀, ṣùgbọ́n ìdáríjì ni ó fi bẹ́ẹ̀ le díẹ̀ nípa irú ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀.

Nípa pé bóyá mo máa ń pe àwọn oníbàárà tuntun. Èmi kì í pe oníbàárà tuntun, èmi kì í pe oníbàárà tuntun. Mo mọ wípé, ó yẹ kí èèyàn máa pe oníbàárà tuntun láti jẹ́ kí, ìfànimọ́ra wà láàárín ẹni tí ń tajà àti ẹni tí ó rajà. Níwọ̀n ìgbà bó ti jẹ́ wípé àkọ́kọ́ wọn tí wọ́n ń bọ̀ wá sí ọ̀dọ̀ ènìyàn ni yẹ́n, ó yẹ kí ènìyàn máa pe wọ́n lẹ́ẹ̀kọ̀kan láti sọ fún wọn wípé "à ẹ́ bá mi ra o", àwọn nǹkan bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi kì í pe oníbàárà tuntun. Ẹ̀lẹ́ẹ̀kejì ni wípé èmi kì í ṣe ẹni tí ń ta ọjà, torí náà, kò, kò ṣẹlẹ̀ sí mi láti máa pe oníbàárà tuntun.

Nípa pe mo mọ boyá, mo fẹ́ràn wí, nípa wíwo àwọn ìràwọ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Àyà, ẹ, lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá jẹ́ wípé àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ti sọ wípé ìràwọ̀ kan ó, yóò farahàn ní gbèdéke àsìkò kan tàbí ní déédé ibi tí mo bá wà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí iru ròyìn báyìí bá jáde, màá bọ́ síta láti ò bóyá mo lè, bóyá mo lè fi ojú gán-ni iru ìràwọ̀ bẹ́ẹ̀ láti ile ayé níbí.

Àjọ̀dún tí èmi fẹ́ràn jù ní àjọ̀dún tí mo lè pè ní ọdún iléyá. Oríṣiríṣi ọdún ní máa ń ṣẹlẹ̀ láàárín ọdún ní ìlú tí mò ń gbé níbi, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù ni ọdún iléyá. Nítorí wípé ọdún yìí máa ń mú ọ̀pọ̀lọpọ̀ èrò wá, ima n mú àwẹ̀ jẹwẹ̀ mú, imú mú wa àwọn alábàájọ́ gbé pọ̀ lójúmọ́ tí ènìyàn tí rí ti pẹ́, à sì máa ń ríra wá lásìkò yìí. Ọdún tí ó máa ń kó èèyàn jọ ni, ìdí nìyí tí mo fi fẹ́ràn ọdún yìí púpọ̀

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ níbi iṣẹ́ mi, ọ̀nà ni ohun tí a lè pè ní ìwé tó múná dóko nítorí pé, nítorí pé isẹ olùkọ́ ni iṣẹ́ tí mo yàn láàyò. Ìwé tó múná dóko a máa jẹ́ kí ènìyàn lè gbaradì láti lọ kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ tó múná dóko. Bí kò bá sí ìwé, ó ṣòro fún ènìyàn láti máa fi orí ara rẹ̀ ro nǹkan láti kọ́ àwọn ọmọ wọ̀nyí.

Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ ni bíi aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago méje alẹ́. Mo jẹ́ ẹnìkan tó ní ìgbàgbọ́ wípé bí èèyàn bá jẹun ní àsìkò wọ̀nyí, oúnjẹ náà yóò ti fara balẹ̀, yóò ti dà tán nínú èèyàn kí ènìyàn tó lọ sùn, èyí ò sì ní fa inú rírun láárín ooru tàbí ki Olúwa rẹ̀ fẹ́ ṣe ga ní àárín ooru. Agogo mẹ́fà ìrọ̀lẹ́ sí agogo méje alẹ́ ni àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagi jẹ, mo ti máa ń gba orúkọ ìnagi jẹ láti ìgbà tí mo ti wà ní kékeré títí tí di ó fi di àsìkò yìí. Èyí tí mo rántí jù, òun náà ni orúkọ ìnagi jẹ tí wọ́n sọ mí tí wọ́n ń pè mí ní DVC. Ó ṣẹlẹ̀ ní àsìkò ìgbà tí mo wojú ọ̀gá ilé ẹ̀kọ́ mi tí ó jẹ́ DVC, ni wón fi sọ mí ní DVC.

Ọ̀nà kan tó ṣe pàtàkì tí mo fi máa ń rántí àwọn àdéhùn mi ni wípé àkọ́kọ́ èmi kì í ṣe ẹni kan tí máa ń sábà ṣe àdéhùn torí pé mo rí àdéhùn gẹ́gẹ́ bí gbèsè tí èèyàn lè san. Tí mo bá ṣe àdéhùn, ẹ́, ní ọ̀rọ̀ ẹnu, mo máa ń rí wípé mo kọ́ kalẹ̀ sínú nǹkan tí à ń pè ní dáyárì. Tí mo bá kọ́ kalẹ̀ tí mo ò bá, mo sì le fi sí orí fóònù láti ṣe ìrántí fún mi ní ọjọ́ iwájú wípé ohun tí mo ṣe àdéhùn nípa. Bo bá wà nínú dáyárì, bo bá, à, sí dáyárì kan tàbí tó bá wà lórí fóònù, mo le, níjọ́ tí, à, mo bá rí, tí fóònù bá sọ fún mi wípé ọjọ́ àdéhùn náà tó, èyí máa ń jẹ́ kí n rántí àwọn àdéhùn nípa kíkọ́ kalẹ̀ àti nípa kíkọ́ sí-- nípa fífi sí orí fóònù.

Èmi kò kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ mi kankan rí. Níwọ̀n ìgbà yí, níwọ̀n ba ìgbà tí mo bá ti mọ àsìkò tí wọ́n fún mi láti kọ ìgbékalẹ̀ iṣẹ́ mi, mo ti máa bẹ̀rẹ̀ láti máa kọ díẹ̀ díẹ̀ tó fi jẹ́ wípé èmi kọ́ ni yóò jẹ́ ẹni tí yóò kẹ́yìn láti ṣe ìgbékalẹ̀ iṣẹ́. Kó ṣẹlẹ̀ rí kó jẹ́ pé mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ mi.

Bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ aṣínà, ẹn, kò sí ọ̀nà kan pàtó tí èmi máa gbà láti rántí ọ̀rọ̀ aṣínà. Ṣùgbọ́n nípa ṣíṣe, nípa lílò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó máa di ǹkan tí ó ti bá ìṣòro mi mọ́, tó fi jẹ́ wípé bí mo bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ọ̀rọ̀ aṣínà yìí ni mo máa ń lò. Èyí uń ọ̀nà àkọ́kọ́. Ọ̀nà kejì ni wípé tí mo bá ní ọ̀nà ọ̀rọ̀ asínà tuntun tí mo sẹ̀sẹ̀, tí mo sẹ̀sẹ̀ mọ̀, ó ní pé kí n kọ́ kalẹ̀. Bẹ́ẹ̀ ni, bí mo bá kọ́ kalẹ̀, ìgbà tí ń ba e lò bí ẹ̀ẹ̀mẹjì, bí ẹ̀ẹ̀mẹta, yóò ti di ara àwọn ọ̀rọ̀ tí mo lè mú lò láti ṣe aṣínà.

Nípa bí a ti ń ka àwòrán, àwòrán ilẹ̀, mo ní, eh, mo mọ bí a ti ń ka àwòrán ilẹ̀. Èyí jẹ́, èyí ṣẹlẹ̀ nítorí wípé mo ti kọ́ iṣẹ́ kan tó súnmọ́ nípa bí a ti ń wò àti bí a ti ń ka rí. Nítorí náà ó rọrùn fún mi láti ka àwòrán ilẹ̀ bẹ́ẹ̀ni.

Àsìkò ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi. Ó ṣòro láti rántí àsìkò kan tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi, ṣùgbọ́n tí n ò bá gbé gbedékélé, mo lè fi sí àsìkò ìgbà tí mo parí iwe ìwé ẹ̀kọ́ mẹ́wàá mi. Iyán ni àsìkò tí mo lè sọ wípé mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi.

Èmi kì í kọ ìròyìn níbi iṣẹ́ nítorí pé iṣẹ́ mi kò fàyè, kò, kò gba, kò, kò ṣe ìbéèrè, kò, kò, kò, kò gbà mí láyè láti máa kọ ìròyìn ní ẹnu iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ká ṣe àkọọ́lẹ̀ bí iṣẹ́ ṣe ń lọ ni, àhá, a máa ń ṣe, mo máa ń ṣe àwọn eléyìí. Ṣùgbọ́n ìròyìn èmi kì í kọ ìròyìn níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúnlo àwọn ìpannkan, ṣùgbọ́n kìí ṣe gbogbo nǹkan náà ni ó ṣe é ṣe àtúnlo rẹ̀. Mo máa ń ṣe àwọn àtúnlo nǹkan tí kì í bá tètè bàjẹ́ tàbí tó bá jẹ́ wípé ó ṣe é túnlo. Àwọn nǹkan bí i bíléèdì, ó máa ń ṣe àtúnlo rẹ̀, ṣùgbọ́n àwọn nǹkan tó bá jẹ́ pé ẹ̀ẹ̀kan péré náà ni èèyàn lè lò, èmi kì í wúlẹ̀ ṣe àtúnlo àwọn nǹkan wọ̀nyí.

Mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára bí mo bá ń jáde kúrò nílé nítorí wípé oríṣiríṣi atẹ́gùn ló wà ní ìta. Ó sì dá rí àkọ́kọ́ kí èèyàn máa rùn dáadáa níbi tí èèyàn bá ń lọ. Èyí mó n mú mi láti pa ohun ọ̀ṣọ́ láti mú sára bí mo bá ń kúrò nílé tàbí tí mo bá ń jáde. Lẹ́yìn èyí, bí mo bá wà nínú ilé ara mi, èmi kì í pa ohun ọ̀ṣọ́ sára.

Mo máa ń ṣe ìtọ́jú ara mi ní oríṣiríṣi ọ̀nà. Àkọ́kọ́ ohun ni pé nípa ìmọ́tótó kí a wẹ̀ ní àsìkò tí ó yẹ, ó kéré jù ẹẹkan lójùmọ́. Bẹ́ẹ̀ni, ìyin-ùn ọ̀nà àkọ́kọ́. Ọ̀nà eekejì ni kí n jẹ ohun tó da sí ara mi. Mólẹ̀, mo ní ìgbàgbọ́ wípé oúnjẹ òhun ní ọrẹ áwọ̀, èmi tí ò bá sì jẹun, ó lè ma di ijó keji. Ẹ́, ọ̀nà eekejì ni nípa jíjẹ ohun tó da. Ọ̀nà eekẹ́ẹ̀ta ni nípa wíwọ aṣọ tó dára. Àwọn ọ̀nà mẹ́teeta wọ̀nyí ni mo fi máa ń ṣe ìtọ́jú ara mi.

Iṣẹ́ tí mò ń ṣe kò jìnnà sí ibi tí mò ń gbé. Nítorí náà, ọ̀nà ẹsẹ̀ kí a fi ẹsẹ̀ rìn ni mo fi máa ń ṣe ìrìnàjò lọ sí ibi iṣẹ́ mi. Níwọ̀n gbàgbà tí ọ̀nà ò tí jìn, bẹ́ẹ̀ mo máa ń fi ẹsẹ̀ ni mo máa ń fi ṣe ìrìnsẹ̀. Ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé mo ti pẹ́, tí ó bá yẹ pé mo ti pẹ́, mo máa ń lo àwọn ǹkan bí alùpùpù tàbí ọkọ̀ tí ń ó lọ wọ̀ ní, à, ojúrun ìjọba, ojúrin ìjọba láti ṣe ìrìnàjò lọ sí ibi iṣẹ́

Èmi kò fẹ́ràn oúnjẹ, n kò fẹ́ràn ríra oúnjẹ ní òpópónà nítorí wípé mo máa ń ṣọ́ ìlera mi gidi gan. Oúnjẹ òpópónà, olúwa rẹ̀ kò mọ irú omi tàbí irú àyíká tí wọ́n ti ṣe. Èyí le fúnni ní àìsàn tí ènìyàn kò ní irétì. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń rò tí kì jẹ́ kí n lè ra oúnjẹ ní òpópónà.

N kò tíì ní àǹfààní láti gun ọkọ̀ ojú omi rí. Ibi tí mò ń gbé ní àkọ́kọ́, ó jìnnà sí ibi tí àwọn ọkọ̀ ojú omi wà. Àwọn nǹkan ìrìnsẹ̀ tí ó wà ní àyíká mi, óun náá ní àwọn nǹkan bíi alùpùpù, ọkọ̀. Àwọn nǹkan méjì wọ̀nyí náà ni ó ṣúnmọ́ ènìyàn jù. Ọkọ̀ ojú omi kò sí ní àdúgbò ibi tí mò ń gbé, tò omi gan kò sí, nítorí náà èmi kò gun ọkọ̀ ojú omi rí.

Nípa lílo ọ̀pá ìfámọ́ra bí mo bá ń mu ohun mímu, ó níṣe pẹ̀lú ohun mímu tí mo bá ń mu. Tó bá jẹ́ wípé ohun mímu tí wón rọ sínú ike tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn má ń gbẹ́nu sí ni, èmi ó lo ọ̀pá ìfámọ́ra. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé nǹkan tí wọ́n ti dáàbò bò, èmi kì í wulẹ̀ lo ọ̀pá ìfámọ́ra láti mu àwọn nǹkan wọ̀nyí.

Nǹkan tuntun kíkọ ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo sì lè sọ wípé mo kọ́ nǹkan tuntun, ó kéré jù ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ bí i rú òní báyìí níìsín. Aà! Mo sì kọ́ nǹkan tuntun ní àná ní ẹnu iṣẹ́ mi. Iṣẹ́ mi gba kí ń máa kọ́ nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Yálà nípa bí iṣẹ́ ṣe ń lọ ni àbí nípa bí akẹ́kọ̀ọ́ bí wọ́n bá ṣe ń wúwa, a máa ń ṣe àkọ́lé àwọn nǹkan wọ̀nyí. Nítorí náà mo máa ń kọ́ nǹkan tuntun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èyí tó sì kẹ́yìn jù ní èyí tí mo kọ́ ní àná.

Ní ibi tí mò ń gbé ní orílè-èdè Nàìjíríà ní bíba àti ní àárín ẹ̀yà àwọn Yorùbá, ó sọ wọ́n kí oúnjẹ kankan tó wà kí ó tó mọ̀ ní, kí ó tó mọ̀ ní ata. Àwọn Yorùbá tún máa ń fipòwe wípé "ẹ̀mi tí kò jẹ ata, ẹ̀mi yẹpẹrẹ ni". Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ wa ni ó ní ata, ó jẹ́ ǹkan tí a bá dàgbà. Nítorí náà, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Nítorí wípé a máa ń jẹ́ kí ọ̀nàfun èèyàn gan, a máa ń jẹ́ kí ó lá. Bí ahọ́n èèyàn ò bá sì ṣe dáadáa, a máa ń jẹ́ kí ahọ́n èèyàn kò tún gbámúsémúṣé bí èèyàn bá yẹ òun ata.

Emí kò mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo jẹ́ ènìyàn kan tó jẹ́ wípé mo ń ṣe ìgbésí ayé tó jẹ́ wípé n kò fi bẹ́ẹ̀ ní èrò nípa àwọn èèyàn tó ń gbé ní àdúgbò mi bẹ́ẹ̀ni. Nítorí náà, n kò mọ̀ wọ́n dáadáa. Ṣùgbọ́n nǹkan tí mo máa ń ṣe dáadáa ni wípé bó ṣe lẹ́ẹ̀kan, bó ṣe lẹ́ẹ̀mejì kí n kà mọ wípé wọn kò ní ìwà burúkú lọ́wọ́. Ẹ̀hẹ̀, èyí nìkan tí tó fún mi. Ní wan ìgbàgbà tí mo bá ti rí pé wọn kò ní ìwà burúkú lọ́wọ́, èmi kì í tún ṣe àyọjú náà nípa pé kí n tún mọ̀ wọ́n lẹ́yìn ju bẹ́ẹ̀ lọ mọ́

N kò ní ìdí kankan láti máa wọ ohun ìbọwọ́, n kò ní ìdí kankan láti máa wọ ohun ìbọwọ́, ṣùgbọ́n ń mọ̀ ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀kan láti wọ ohun ìbọwọ́, èyí a máa ṣẹlẹ̀ ní àsìkò ìgbà tí otútù bá pò, tí otútù bá pò. Àwọn àsìkò wọ̀nyí nìkan náà ni mo le sọ wípé mo ma ń wọ ohun ìbọwọ́.

Àkókò tí mo ṣètò agogo ìjí mi, ò ná ni nǹkan bi ago mẹ́ta òru, ìrun àkọ́kọ́. Mo tún ṣe ìmí sí agogo máàrún ìdajì bẹ́ẹ̀ni. Ìdí tí ó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé ní agogo mẹ́ta òru ni mo lè ṣe àwọn nǹkan pẹpẹ́pẹ láti múra lẹ̀. Tó bá di agogo máàrún ìdajì àṣiko igba náà ni gangan ni màá wá beẹ̀rẹ̀ ìṣe.

Èmi kì í fi ìdáàbòbo òrùn sí ara nítorí wípé à òrùn ó ti òrùn mímú yáyà yárà yálà ó lé ni o àbí ó rọ̀ ó ti di ǹkan tí à ó ti di bárakú ní àdúgbò ibi tí èmi ń gbé. Nítorí náà n kò kà sí àmúyẹ láti má ṣe ìdáàbòbò òrùn sára. Nígba o jẹ́ pé ìwọ̀nba àkókó díẹ̀ náà ni òrùn náà yóò fi mọ́.

Dídáhun ìbéèrè ibi tí mo ti fẹ́ lọ sí ìsinmi, iyí ní ṣe pẹ̀lú bí mo bá ṣe lo ìgbésí ayé mi àti bí àwọn àdéhùn mi bá ṣe jẹ́ àmúṣẹ sí. Nítòótọ́, ilẹ̀ Nàìjíríà ní bíbàyí gangan ló ti wù mí láti sinmi. Iyi un ni ọjọ́ iwájú, ẹ bẹ́ẹ̀ni, ilẹ̀ orílẹ̀èdè mi gangan ló wù mí láti sinmi.

Email mi ti di ohun tí ń kò lè má ṣe àyẹ̀wò rẹ̀ ní ojoojúmọ́. Mo ní oríṣiríṣi ohun ẹ̀kọ́, ohun ètò, ohun oríṣiríṣi nǹkan tí mo tí fi email mi tí mo tí fi ṣe, tí mo tí fi ṣe, ẹ́ tí mo tí fi ṣe ìmúra sílẹ̀ dé, nítorí náà ojoojúmọ́ ni mo máa ń wo email mi.

Mo ti fún ẹni ní ẹ̀jẹ̀ rí, irọ́ o, èmi kò tíì fún ẹni kankan ní ẹ̀jẹ̀ rí. Ó wùmí láti ṣe irú ààrùn, làtì sẹ irú nǹkan bẹ́ẹ̀ nítorí wípé mo máa ń rí tí wọ́n máa ń ṣe, ẹ, tí wọn má, tí wọ́n máa ń ṣe láti fi dóòlà ẹ̀mí. Ṣùgbọ́n n kò tíì ní àǹfààní láti fún ẹni ní ẹ̀jẹ̀ rí.

Mo kúndùn ohun àwọn ohun àtijọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo sì máa ń ṣe àwọn àwárí tàbí ìwádìí nípa rẹ̀. Nítorí náà, mo fẹ́ran láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé gẹ́gẹ́ bí ẹni tó ń gbé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn kan bí ojúbọ Ọ̀ṣun ni tí a ti le rí, àwọn kan àtijọ́ ni. Mo máa ń ṣe, mo máa ń lọ sí ibẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn kan bí ojúbọ Ògún, mo máa ń lọ sí ibẹ̀. Nítorí pé mo máa fẹ́ran láti máa ní ẹ̀kọ́ nípa ohun àwọn ìṣẹ̀mbáyé wọ̀nyí.

Mo máa ń fọ ọwọ́ mi tó ẹ̀ márùn-ún ní ojoojúmọ́. À-àkọ́kọ́, mo máa ń fọ ọwọ́ bí mo bá fẹ́ jẹun l'òwúrọ̀, mo máa ń fọ ọwọ́ tí mo bá fẹ́ jẹun ní ọ̀sán, mo máa ń fọ ọwọ́ tí mo bá fẹ́ jẹun ní ìyálẹ́ta tàbí ní àṣálẹ́. Bí mo bá wà ní ẹnu iṣẹ́ mi náà, bí mo bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ gbára lákọ̀kọ̀, bí mo bá fẹ́ mú ẹfun láti kọ iṣẹ́, màá fọ ọwọ́. Bí mo bá sì parí iṣẹ́ ní ojúmọ́ náà, mo máa ń fọ ọwọ́. Àwọn ọ̀nà àsìkò báyìí ni ó fa tí mo fi máa ń fọ ọwọ́ bí ẹ̀ márùn-ún lójúmọ́.

N kò tíì ní àǹfààní láti rìn àjò fún iṣẹ́ rí, nítorí wípé iṣẹ́ mi kì í ṣe iṣẹ́ tí máa ń gbé èèyàn káàkiri. Kò ṣẹlẹ̀ wípé mo rìn, mo rin ìrìn àjò tàbí rìn àjò fún iṣẹ́ rí. Èyí, jẹ́ ǹkan tí ó wù mí lọ́kàn gan, ṣùgbọ́n níwọ̀n ìgbàgbà tí iṣẹ́ mi kò tíì fààyè gbá, n kò ṣe ìrìn àjò fún iṣẹ́ rí.

Ah rírán tí àsìkò tí mo kẹ́yìn sunkún máa jẹ́ ǹkan tí yóò níra díẹ̀ torí pé mi ò kí ṣe ọmọ kékeré, àgbàlagbà ni tara. Ní àsìkò báyìí, bí èèyàn bá rántí ǹkan tó ti ṣẹlẹ̀ sí yan tí kò bá ení lára mu tàbí tó fẹ́ gbómi lójú èèyàn gẹ́gẹ́ bí àgbàlagbà ohun tí a máa ṣe ni pé kí ǹkan tún inú ro. Ọmọ kékeré kì, ọmọ kékeré ló ń sunkún, àgbàlagbà kì í sunkún. Nítorí náà ó ṣe díẹ̀ fún mi láti rántí àkókò tí mo sunkún kẹ́yìn.

Èmi kìi ka àdéhùn dáadáa. Yálà tó bá jẹ́ wípé ọ̀nà méjì ló pín sí, tó bá jẹ́ wípé èmi ni mo ṣe àdéhùn fún eeyàn, mo máa ń ka dáadáa mo sì máa ń fọkàn sí. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ènìyàn ló ṣe àdéhùn fún mi, èmi kìí fi ọkàn si torí wípé mo ní ìgbàgbọ́ wípé ǹkan tó bá jẹ pé tó bá ṣe ṣe ni wọ́n ó ṣe, bí ó bá sì ṣe ṣe wọn kò ní ṣe. Nítorí náà èmi kìí fi ọkàn sí àdéhùn tí wọ́n bá ṣe fún mi. Ṣùgbọ́n èyí tí èmi bá ṣe fún eeyàn, mo máa ń kàá sí, mó sì máa mu ṣẹ́ tí ó bá rọ̀ mí lọ́rùn.

N kò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Àwọn iba ìdárayá tí mò máa ń ṣe ní àwọn ìdárayá tí mo lè ṣe nínú eh ilé ìgbé títè mi. Iforúkọsílẹ̀ nínú ilé ìdárayá jẹ́ ǹkan tí ó wọ́n eh nítorí náà kì í ṣe èmi nìkan gan-an. Ó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò kà sí ní agbègbè ibi tí èmi ń gbé.

Mo máa ń ṣe ìdárayá, ṣùgbọ́n ìdárayá tí mo máa ń ṣe, òun náà ni ìdárayá tí ó bá rọ̀ mí lọ́rùn ní ìwọ̀nba àkókò tí mo bá le ṣe. Mo fi ìdárayá mi sí nǹkan bíì, eh, àsìkò ìgbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí láàrín ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, náà ni mo máa fi ń ṣe.

Ṣíṣe ètò ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ pín sí oríṣiríṣi ọ̀nà ni ọ̀nà tí èmi máa ń lò. Sugbọn ẹyọ̀ kan ni ó jà ju nínú gbogbo rẹ̀. Òun náà ni wípé bí mo bá ní ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́, bó bá jẹ́ ìṣòro tí kò ní mú yẹ̀yẹ́ tàbí ẹ́ láì fi tàbí àléébù wá, mo lè sọ fún wọn. Sugbọn tó bá jẹ́ ìṣòro tó jẹ́ wípé ó bá ti tèmi nìkan mu ọrọ̀ igbé sí ayé tèmi nìkan mu ni, èmi kì í wulẹ̀ fihàn sí ẹlẹgbẹ́.

Mo jẹ́ ẹnìkan tí ó dàgbà ní inú àṣà Yorùbá, èdè Yorùbá àti ohun ṣíṣe ní Yorùbá. Nítorí náà àwọn àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe, ó náà ni àṣà Yorùbá. Àṣà Yorùbá nínú ìgbéyàwó, ìsọmọ lórúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀sìn ti ń gba ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àṣà yìí lọ́wọ́ àwọn ènìyàn, ṣùgbọ́n nínú àwọn ẹbí temi, àwa sì máa ń ṣe àwọn àṣà wọ̀nyí.

Èdè tí ó wù mí lọ́kàn láti kọ́, tí ó sì ti wù mí lọ́kàn láti kọ́ láti kékeré ni èdè bí èdè Faransé tàbí èdè bí èdè Jamaní. Mo ti lẹ́kọ̀ọ́ èdè méjì tẹ́lẹ̀, bí èdè Yorùbá àti èdè òyìnbó, ṣùgbọ́n ó wù mí láti kọ́ èdè Faransé àti èdè Jamaní. Kódà bí ó bá rọrùn, mo fẹ́ràn láti kọ́ èdè Potogí náà. Ó wù mí kó jẹ́, kí n jẹ́ ènìyàn tó mọ èdè bí márùn-ún sí mẹ́fà tí mo sì lè sọ, tí mo sì lè gbọ́ àti kọ́ dáadáa.

Àh! Mo lẹ́kọ̀ọ́ bí a tí ṣe oúnjẹ dáadáa, oríṣiríṣi oúnjẹ ai dídùn ni mo mọń sè, èyí jẹyọ láti ara ẹ̀kọ́ tí a ti fi kọ́ mi láti kékeré láti lè dá dúró. Nítorí náà, ó fún mi ní àǹfààní láti mọ bí a tí ṣe oúnjẹ. Ṣùgbọ́n mo ní láti fi kún wípé àwọn oúnjẹ tí mo lè ṣe náà ni àwọn oúnjẹ ìbílẹ̀ tí a máa ń jẹ ní, a agbègbè ọ̀dọ̀ wa níbí.

Ẹ bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà, ṣùgbọ́n kì í ṣe ǹkan tí ó wọ́pọ̀ nínú ìdàgbàsókè mi àti ẹ̀kọ́ tí a ti fi kọ́ mi tó ti mọ̀ mí lára. Oúnjẹ ọ̀sán kì í ṣe ǹkan tó ṣe pàtàkì, ṣùgbọ́n ní àwọn àkókò kan tó bá jẹ́ wípé ebi fẹ́ pọ̀, aà, mo lè jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Ìdí tí mo ṣe fi máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ ni wípé mó nígbàgbọ́ wípé bí ènìyàn bá ṣe ìgbéjáde ní ibi iṣẹ́, n máa ń jẹ́ kí èyàn tó ní ẹ̀kọ́ tó kúná àti tó múye tó múlẹ̀ dóko si láti tún fi ran àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́.

Ní àkókò báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí, n kò ní ẹranko ọ̀sìn, ṣùgbọ́n mo ti ní ẹranko ọ̀sìn rí ní ìgbà kan. Àwọn ẹranko ọ̀sìn tí mo ti ní rí, òun náà ni, ehoro àkọ́kọ́. Mo sì tún ti sin ẹranko bí, eku, èkúté òyìnbó rí, èkúté òyìnbó bẹ́ẹ̀ ni. Àwọn ẹranko wọ̀nyí náà ni ẹranko tí mo ti sin rí, ṣùgbọ́n lọ́wọ́ lásìkò báyìí, n kò ní ẹranko ọ̀sìn kankan.

Kò sí irú ìbọ̀sẹ̀ kan pàtó tí mo yàn láàyò láti mọ̀ wọ̀. Níwọ̀n bá ìgbà ti ibọ̀sẹ̀ náà tó bá ti ṣe ohun tí mo fẹ́. Ara àwọn nkan tí mo fẹ́ kí ìbọ̀sẹ̀ náà ṣe ni wípé; ní àkọ́kọ́ kó dáàbòbò fún òtútù, kó dá ẹlẹ́ẹ̀kejì kó dáàbòbò fún ìdọ̀tí àti ẹlẹ́ẹ̀kẹta kí ó ṣe ìdáàbòbò fún gbogbo ẹsẹ̀ ní odidi.

Wákàtí tí mo máa ń fi ṣiṣẹ́ ní ojoojúmọ́ súnmọ́ wákàtí mẹ́jọ sí mẹ́wàá. Gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣiṣẹ́ olùkọ́, iṣẹ́ bẹ̀rẹ̀ ní agogo mẹ́jọ títí ó fi di agogo mẹ́rin ìrọ̀lẹ́. Èyí ṣí wákàtí mẹ́jọ. Ìgbà mi máa ń súnmọ́ sí wákàtí mẹ́wàá tí àwọn iṣẹ́ mi tí n kò bá lérò tí ó bá jẹyọ ní ọjọ́ náà. Nítorí wákàtí mẹ́jọ sí mẹ́wàá ni mo fi máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́.

Orísìírísìí ọ̀nà ìgbà ìkíni ni ó wà ní agbègbè ibi tí mo wà. A máa ń kí ènìyàn ní ọ̀nà ìbílẹ̀, a sì máa ń kí ènìyàn ní ọ̀nà ẹ̀sìn. Ṣùgbọ́n èmi fúnra lára mi, ẹ́, mo, mo, mo, mo, mo máa ń kí ènìyàn ní ọ̀nà ìbílẹ̀ bíi kí a dobale tàbí kí a kunle. Gẹ́gẹ́ bí ọkùnrin, èmi máa ń dobale láti kí àwọn ènìyàn ni. Ṣùgbọ́n tó bá jẹ́ akẹgbẹ́ mi ni ẹni tí mo fẹ́ kí, mo máa ń bọ̀ wọ́n lọ́wọ́.

Bí mo bá ń lọ síbi kan tí n kò mọ ibi tí mò ń lọ, ẹẹ́, bíbére ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní ǹkan ẹlẹ́ẹ̀kejì. Àkọ́kọ́ ni wípé kín wo àwọn ohun tí ò sọ ọ̀nà bí tó ṣe, tó sọ ọ̀nà ibi tí èèyàn ń lọ, tí a máa ń pè ní sign board ní èdè olóyìnbo. Bí mo bá wò iyun títí tí ń kò bá rí ibi tí mò ń lọ tàbí tí un ò mọ ibi tí mò ń lọ, lẹ́yìn ìgbà náà ni mo lè bèèrè lọ́wọ́ àwọn ènìyàn.

Nípa ọ̀nà tí mo máa ń gbà dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì, o náà ni wípé kí n máa ṣe àmúlò àwọn ọ̀nà tí ó le dáàbò bo mi. Àkọ́kọ́ ni wípé kí nyẹ wò bóyá, ẹ́ẹ́, wẹ́búsáìtì tí mò ń lò bóyá ó ní nǹkan tí a ń pè ní HTTPS. Ọ̀nà àkọ́kọ́ nìyí ni. Ẹlẹ́ẹ̀kejì, o náà ni wípé nnkan tí a ń pè ní kúkísì, mo máa ń yẹ ẹ́ wò bí ó bá jẹ́ wípé, àh, èyí tí ò máa jí tàbí tí ò máa ṣe àmúlò àwọn, ẹ́ẹ́, nǹkan tó sọ nípa mi ni. Ọ̀nà méjèèjì ni mo máa ń lò láti dáàbò bo ara mi, dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Nǹkan tí mo máa ṣe kí n tó lọ sun o náà ni wípé kí n yẹ̀ ẹ́ wò bóyá mo parí àwọn ǹkan tí mo kọ́lẹ̀ wípé mo fẹ́ ṣe ní ọjọ́ náà kí n sì tún ṣe ìmúra fún ọjọ́ kejì. Bí mo ṣe àwọn n tí mo máa ṣe kí n tó lọ sun ní eléyìí, n ó yẹ̀ ẹ́ wò bóyá mo parí ǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà, èyun ní àkọ́kọ́, n o sì tún kọ ǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ kejì, n ó tún kọ sílẹ̀.

Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo ní àgbàlá òjò. Gbogbo ilé kíkọ́ ní agbègbè ibi tí mò ń gbé ni ó máa ń ṣe àgbàlá fún òjò nítorí ǹkan tí a ń pè ní omi yale tí ó le è fa kí ilé ó wó. Nítorí náà bí èèyàn bá tí ń kọ́ ilé, inni máa ń ṣe àgbàlá òjò sí ibi ilé tí ó bá ń kọ́.

N kò ní ẹ̀kọ́ bí a ti gun kẹ̀kẹ́ nítorí wípé a kò fi kẹ̀kẹ́ kọ́ mi láti kékeré. Bẹ́ẹ̀ ni, n kò ra kẹ̀kẹ́ láti kékeré. Àwọn ọ̀rẹ́ mi máa ń gun kẹ̀kẹ́ ṣùgbọ́n èmi kò gbìyànjú láti gun kẹ̀kẹ́. Ṣùgbọ́n àwọn ǹkan à irìnsẹ̀ min bí i mọ́tò ohun ni mo mọ̀o gùn. Bẹ́ẹ̀ ni, n kò mọ alùpùpù náà gùn.

Kìí ṣe àlàyé nípa ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn. Ẹ̀ bí mo bá fẹ́ ṣe ìgbéyèwò yìí, mo lè sọ wípé iṣẹ́ tí mo ṣe tó kẹ́yìn, kìí ṣe iṣẹ́ tí inú mi dùn sí. Nítorí wípé iṣẹ́ náà kò ṣe ẹ̀, ìmú ìdùnnú wá, kò mú ìdùnnú wá fún mi. Ìgbéyèwò iṣẹ́ mi náà ni.

Lára ǹkan tí mo kà kún eré ìdárayá tó wù mí láti ṣe, ọ̀hun nàa ni kí a máa rìn òkè. Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo fẹ́ràn láti máa rìn òkè nítorí wípé ní àkọ́kọ́, ó máa ń jẹ́ kí ọ̀rá ara, ó máa ń jẹ́ kí ó yọ̀ dànù. Ní ẹlẹ́ẹ̀kejì, ó jẹ́ ọ̀nà eré ìdárayá tí ènìyàn le tètè ṣe, tí èeyàn ò nílò láti ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbáradì fún.

Èmi kì í mu òògùn lójoojúmọ́. Mo ka òògùn mọ́ ǹkan tí ènìyàn gbọdọ̀ mọ ní àsèkó ìgbà tí èèyàn kò bá ní ìlera tàbí tí ìlera èèyàn kò bá jí pépé. Nítorí náà èmi kì í kun mu òògùn lójoojúmọ́. Òògùn mímu lójoojúmọ́ mo rí gẹ́gẹ́ bí, eh, ìlòkulò òògùn. Idi ni yí tí èmi kì í fi lo mu òògùn ní ojoojúmọ́.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń wù mí láti kọ́ ìmọ̀ tuntun. Ìmọ̀ tuntun tí ó wù mí lọ́kàn láti kọ́, tí ó sì ti wù mí lọ́kàn láti kọ́ láti ìgbà tí mo ti wà ní èwe, òun ni ìmọ̀ bí a ṣe máa ń bá, à, ẹ̀rọ ayára bí àṣá, ẹ̀yàn kọ̀ǹpútà bí a ti ṣe máa bá a sọ̀rọ̀. Irú ìmọ̀ báyìí ni olóyìnbo máa ń pè ní programming.

N kò ní orin pàtó kan tí, orin kan pàtó tí mo fẹ́ràn jù lọ. Kò ṣe wípé mo ní oríṣiríṣi orin tí mo fẹ́ràn láti má gbọ́. Nínú àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́, ohun na ni orin, orin tó bá ti àti ilẹ̀ òkèèrè wa bí orin blues tàbí hip hop. Ṣùgbọ́n àwọn orin àwọn orílẹ̀ tí wà bí Fuji, èmi kò fẹ́ràn láti máa gbọ́ àwọn yìí.

Ó máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀koọ̀kan wípé kí ń rántí àlà tí mo bá lá, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi kì í sábà ṣe ìrántí àlà tí mo bá lá. Èmi kò lérò wípé àlà ní ìtumọ̀ sí ènìyàn, nítorí náà bí mo bá lá àlà, èmi e kìi ṣe àkọsílẹ̀ rẹ̀ débi wípé ó ṣe é ṣe fún mi láti rántí rẹ̀

Oríṣìríṣi oúnjẹ ni mo máa ń jẹ ní ọ̀sán. Ìgbà mìíràn ó lè jẹ èso, ìgbà mìíràn ó lè jẹ oúnjẹ asaralóore bíi píroténì tàbí oúnjẹ afúnilágbára ni èèyàn jẹ lọ́sàn-án. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí kò wúwo. Àwọn kan bí èso, òun ló wù mí láti máa jẹ ní ọ̀sán.

Lílọ sí ilé ìkàwé kì í ṣe ǹkan tí èmi máa sábà ṣe nítorí wípé ẹ̀kọ́ tí èmi ń kọ́, mo ní ìgbàgbọ́ wípé ìwọ̀nbá eyìí tí mo bá ká nínú ìyàrá tèmi tàbí tí mo bá dákà ó ti ṣe ó ti tó fún mi. Èmi kò fi bẹ́ẹ̀ gbe ara púpọ̀ lé ká lọ máa dá ìwé ká nínú yàrá ìkàwé.

Èmi kìn sábà ṣiṣẹ́ ju wákàtí lọ nítorí wípé àdéhùn tíi máa wà láàárín èmi àti ẹni tí ó bá gbéṣẹ́ fún mi, òun náà ni wípé má ṣiṣẹ́ fún iye wákàtí kan pàtó. Ṣùgbọ́n tí a bá ní àdéhùn mìíràn wípé tí mo bá ṣe ju iye wákàtí, àdéhùn ta kọ́kọ́ ṣe lọ. Ẹ̀hn en, wípé máa gba owó tó lé ju bó ṣe yẹ lọ, rà sì kò gbayì, nìkan ni mo lè ṣe iṣẹ́ ju wákàtí lọ.

Èmi kò fi bẹ́ẹ̀ ka ìyìn gbígbẹ́ fún ni, èmi kò fi bẹ́ẹ̀ ka kún. Bẹ́ẹ̀ ni tí àwọn ènìyàn bá ń gbé ìyìn fún mi, ojú a mọ tì mí. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà inú mi máa dùn tí mo bá rí ìyìn gbà. Yálà látara iṣẹ́ tí mo bá ṣe ni, àbí látara ìrànlọ́wọ́ tí mo bá ṣe fún èèyàn. Ẹ́lẹ̀kejì ni pé èmi kò ka ìyìn fún kún, èmi kò ka kún. Bí ènìyàn bá fún mi ní ìyìn déédéé bí wọn kò bá sì fún mi náà déédéé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí ànfàní tí ó fún ènìyàn láti máa wo ìta. Pápá jùlọ tí ènìyàn bá jẹ́ ẹni tí ó ń ṣe ìrìnàjò nínú ọkọ̀ òfurufú fún ìgbà àkọ́kọ́, kí ènìyàn jókòó ní, nílẹ̀ ní fèrèsé ọkọ̀ òfurufú ó jẹ́ ohun tí ó máa ń fún èyàn ní ǹkan láti rántí pé nínú ìrìnàjò ọkọ̀ òfurufú mi àkọ́kọ́, mo lè wo ìta.

Èmi kò ní aṣọ kan tí mo dá yàtọ̀ fún gẹ́gẹ́ bí i aṣọ òtútù, nítorí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, òtútù ti yio wà ní agbègbè mi kì í ṣe ǹkan tí ó máa ń dáni láàmú lọ títí àwọn aṣọ níwọ̀nba ìgbà tí aṣọ bá ti tó láti dáàbò bo àtẹ́gùn, èyí ni ti tó fún òtútù ní ọ̀dọ̀ ti ta wá.

Èmi kìí sábà jẹ́ kí fóònù mi gbóná nítorí wípé mo máa ń ṣe àkíyèsí bí yóò ṣe máa ṣiṣẹ́. Tí fóònù bá ti gbóná, í máa ṣẹlẹ̀ wípé fóònù náà kò ní ṣiṣẹ́ dáradára tó bí ó ṣe yẹ kó ti ṣiṣẹ́. Nítorí náà, lò díẹ̀, jẹ́ kó sinmi díẹ̀, lò díẹ̀, jẹ́ kó sinmi díẹ̀. Ó ni bí èmi ṣe máa ń lo fóònù.

Nípa ríra ẹ̀rọ ayárabíàṣá tuntun, níwọ̀nba ìgbà tí èyí tí mò ba ń lò tí kò bá ti bàjẹ́ tàbí kí ó nílò àtúnṣe tó ṣe rẹpẹtẹ. Ẹ̀hẹ̀, èmi kìi wulẹ̀ ra ẹ̀rọ ayárabíàṣá tuntun nítorí pé mo nígbàgbọ́ wípé iṣẹ́ kan n kan náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń ṣe.

Irọ́ o, èmi kì í wọ gíláàsì. Nítorí wípé lílo gíláàsì ní agbègbè ibi tí èmi ń gbé, ó wà fún àwọn tí ojú bá ń dùn, tàbí tí ìríran wọn kò bá ṣiṣẹ́ dáadáa mọ́. Gíláàsì náà tún wà fún àwọn tí wọ́n bá máa fi ṣe ẹ̀ṣọ́. Àmọ́ ni fún èmi, eh, alára pàtó, èmi kì í lo gíláàsì fún àwọn ìdíwọ̀n méjèèjì wọ̀nyí.

Nípa titọrọ àforíjìn, eh mo máa ń tọrọ àforíjìn nípa pé kí n lọ bá ẹni tí mo bá ṣẹ̀ níwọ̀nba ìgbà tí mo bá mọ̀ pé mo ṣẹ̀ wọ́n, kí n lọ bá wọn kí n sì sọ fún wọn wípé irú ǹkan tí ò ṣẹlẹ̀ tí ò fa gbọ́n mi sí omi ò tó tàbí tí ò fa ìrúkèrúdò láàrin èmi àti ẹni náà wípé kò ní ṣẹlẹ̀ mọ́. Kí n sì tún béèrè lọ́wọ́ wọn wípé kí wọ́n sọ ǹkan tí wọ́n bá fẹ́ràn àti ǹkan tí wọ́n ò bá fẹ́ràn èyí yóò máa ràn mí lọ́wọ́ láti mọ̀ bí màá ṣe máa wùwà sí irú àwọn ẹni bẹ́ẹ̀

Ìbéèrè yìí jẹ́ ìbéèrè tí ó pani ní ẹ̀rín, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni mo ní láti dáhùn rẹ̀ nípa níwọ̀nba ìgbà tó jẹ́ pé iṣẹ́ ni mò ń ṣe. Bẹ́ẹ̀ ni mo ní irungbọ̀n kódà irunmu gan wà pẹ̀lú. Irungbọ̀n àti irunmu jẹ́ ohun tí ọkùnrin tí má sábà wù lára ọkùnrin. Ẹ̀hẹ̀ẹ́n, bẹ́ẹ̀ ni, mo ní láti sọ pé mo ní irungbọ̀n.

Èmi kì í lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nítorí wípé iṣẹ́ mi àti gbógbó àwọn ǹkan tí mo bá ń ṣe pátápátá kò nílò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ̀rọ ìdákẹ́jẹ́ kì í ṣe ǹkan tó ṣe gbajúmọ̀ ní agbègbè ibi tí èmi ń gbé. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé ariwo náà kò fi bẹ́ẹ̀ pọ̀ jù ní agbègbè ibi tí mò ń gbé. Nítorí náà, n kò ní lọ ẹ̀rọ ìdákẹ́jẹ́ dé bi wípé wọn ó mọ̀ lọ.

Èmi kì í ṣe àkíyèsí bóya oúnjẹ lérò fún ìlera àbí kò lérò. Eyí tó ṣe pàtàkì ni wípé, ṣé oúnjẹ náà dà? Ṣé ó dára? Ṣé wọ́n pèsè rẹ̀ ní àyíká tí ó mọ́? Ṣé ó sì pọ̀ tó láti yo ẹni? Àwọn ǹkan wọ̀nyí ni èmi máa ń ṣe yẹ ero fún láti jẹun. Nkó ṣe ero fún oúnjẹ bóyá ó wà fún ìlera àbí kò wà fún ìlera. Níwọ̀nba ìgbà tí kò bá ti dọ̀tí, de bí pé ó le fún ni ní àìsàn.

Bíba oníbàárà sọ̀rọ̀ ṣe pàtàkì fún ẹni tí ó bá ń ṣe òwò, tí ó sì fẹ́ kí àwọn oníbàárà òwò kí wọ́n túbọ̀ wà máa wá láti wá ra ọjà ní ọwọ́ òhun. Èmi kì í ṣe ẹni tí ń ṣe òwò ṣùgbọ́n mo ní ìmọ̀ díẹ̀ nípa bí ó ṣe é kí ẹ ṣe máa bá oníbàárà sọ̀rọ̀. Óhun náà ni wípé kí èèyàn bá oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ohun ìrẹ̀lẹ̀, tí à laàsígbo bá wà láàárín atajà àti ohunràjà, atajà ni kí ó fi ohun ìrẹ̀lẹ̀ bá oníbàárà sọ̀rọ̀ kí oníbàárà lè túbọ̀ padà máa wá láti wá ra ọjà lọ́wọ́ ẹni náà.

Bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn nítorí wípé bí mo bá ń jáde, a máa ń rí oríṣiríṣi nǹkan tí a ní láti kó sínú àpò ẹ̀yìn tó jẹ́ wípé àpò ṣòkòtò tàbí àpò ẹwù kò ní lè gbá. Ìdí nìyí tí mo fi máa ń gbé àpò ẹ̀yìn bí mo bá ń jáde. Nígbà mìíràn gan, o lè gbé láì kó nǹkan kan sínú rè nítorí wípé o lè ní èrò wípé o lè ra nǹkan tàbí kí ń rí nǹkan tí ó yóò nílò kí ń jù sí inú àpò ẹ̀yìn.

Èmi kò ka ilé ìjọsìn lílọ kún nítorí wípé àpọ̀lọ́pọ̀ ọgbà ohun tí wón ń ṣe níbẹ̀ kò ní túmọ̀ sí èmi. Ẹ̀lẹ́ẹ̀kejì ni wípé mo rí ìjọsìn ní ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn tí òyìnbó gbé lé àwọn baba ńlá wa lọ́wọ́ èyí tí ó sì ti ń fa kí àṣà àti ìṣe kí ó máa dínkù láàárín àwọn ènìyàn.

Mo máa ń ṣe ìtọ́jú èékánná mi nípa gígé ní òorékoòrè. Àwọn nǹkan tí a máa ń fi gé èékánná ní agbègbè ibí bàyí, ó lọ látòrí bíléèdì tàbí à nǹkan tí a tún máa ń pè ní nail cutter. Èdè òyìnbó ni èyí tí mo fi sọ èyí. Ṣùgbọ́n bíléèdì ni ó wọ́pọ̀ jù láti máa fi gé èékánná.

Èmi kì í gbọ́ nǹkan tí wọ́n ń pè ní podcast torí kò ní ìtumọ̀ sí èmi láti máa gbọ́. Ó tẹ́ mi lọ́rùn kín wo fídíò tàbí kín gbọ́ orin ju kín máa gbọ́ podcast lọ. Ni agbègbè ọ̀dọ̀ wa ní bíbàì a kò rí ìtumọ̀ nínú podcast torí kò yàtọ̀ sí oun tí ẹ̀rọ asọ̀rọ̀ ma gbéesì tí ó máa ń sọ.

Irọ́ ohun kò ní gíláàsì oòrùn, ìdí wà fún ìdí tí a kò fi ní gíláàsì oòrùn ní ibi báyìí. Àkọ́kọ́ ni pé oòrùn kì í sábà le púpọ̀ jù náà de bí wípé èèyàn ó nílò gíláàsì oòrùn. Ẹ̀lẹ́ẹ̀kejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rí gíláàsì oòrùn gẹ́gẹ́ bí ohun ẹ̀sọ́. Yálà kípo kí wọ́n rí gẹ́gẹ́ bí ohun tí èèyàn fi dáàbò bo kí oòrùn má ba à má tàn sí ènìyàn l'ójú.

Èmi a ma fọ eyín ní ẹ̀ẹ̀kan tàbí ẹ̀mẹéjì ní ojoojúmọ́ nítorí wípé eyín fífọ̀ ṣe pàtàkì fún ìlera èèyàn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀ẹ̀kan ṣoṣo ni mo ma ń fọ eyín ní ojúmọ́ ṣùgbọ́n tí ó bá ṣẹlẹ̀ wípé mo ní láti fọ ní ẹ̀mẹéjì, mo lè fọ ní ẹẹ̀méjì ṣùgbọ́n kì í ju ẹẹ̀méjì lọ.

Èmi kò fi ìgbà kankan lọ sí ìṣẹ́gun ọdẹ rí nítorí pé iṣẹ́ mi kò jẹ mọ́ iṣẹ́ ọdẹ ṣíṣe. Bẹ́ẹ̀ sì ni wípé iṣẹ́ ọdẹ kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní agbègbè ibi tí èmi ń gbé. Nítorí náà, èmi kì lọ sí ibi iṣẹ́ ọdẹ débi wípé yóò wà ní àsìkò kan pàtó tí mo kẹ́yìn lọ sí ibi ìṣẹ́gun ọdẹ.

Ní ti òtítọ́, ó wùmí láti má a se nǹkan tí a máa ń pè ní yoga, ṣùgbọ́n èmi kìí ṣe yoga nítorí wípé ó gba àkókò, ó sì gba ìfarabalẹ̀ èyí tí èmi kò ní láti fi kalẹ̀ fún un láti má a ṣe é. Ṣùgbọ́n tí àkókò bá wà, mo lè gbìyànjú láti ṣe yoga.

Bí ó bá ṣẹlẹ̀ wípé mo ní òṣìṣẹ́ ní abẹ́ mi, ìdarí wọn wà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí mo le e lò láti darí wọn. Àkọ́kọ́ ni wípé kí n ṣe àkọsílẹ̀ ohun tó jẹ́ síse àti àìse fún wọn, tí wọn ó sì fi han gbogbo wọn pé wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé. Ẹni tí kò bá tẹ̀lé, ìjìyà yóò wà fún irú ẹni bẹ́ẹ̀

Láì púrọ̀ mo fẹ́ràn láti má a ṣe ìpàdé ní orí fóònù nítorí wípé ó gbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ǹkan pamọ́ tí ènìyàn le má fẹ́ kí ẹni kejì tàbí ẹni kẹta mọ̀. Fún àpẹẹrẹ bí ènìyàn bá n ṣe ìpàdé ní orí fóònù yálà àwòrán mi ni tàbí ǹkan tí mo bá ń ṣe lọ́wọ́ kò sí ẹni kankan tó lè mọ̀. Idi nìyí tí mo fi fẹ́ràn láti má a ṣe ìpàdé ní orí fóònù.

Èmi kì í tan ìkíni ní orí fóònù mi nítorí wípé àkọ́kọ́ mo rí i gẹ́gẹ́ bí ǹkan tí kò wúlò mọ́ ní ayé òde òní yàtọ̀ sí àwọn ìkíni tí ó bá kan lẹ̀ bá fóònù wa tí èmi kì í yí padà. Èmi gàngàn kì í fúnra lára mi tán tan ìkíni ní orí fóònù.

Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò nípa rírà wọ́n ní ọjà tàbí níní wọn nílé tàbí kí n gbà á ní ọwọ́ àwọn alábájọ́gbépọ̀ mi. Àwọn ọ̀nà wọ̀nyí ni mo máa ń gbà rí ìpèsè àwọn ohun èlò yálà, ohun èlò fún ìdáná ni tàbí ohun èlò fún nǹkan mìíràn tí mo bá fẹ́ ṣe.

Mo jẹ́ ẹnìkan tí ma ń lo data lọ́pọ̀lọpọ̀, ìgbà tí mo ṣii n ma ń lo data lọ́pọ̀lọpọ̀, iṣẹ́ tí mò ń ṣe ó gba kí n má lo data lọ́pọ̀lọpọ̀. Tí mo bá se ìṣirò data tí mo ma ń lò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó kéré jù, mo maa lo n ó máa lò tó gigabaìtì mẹ́wàá ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo mọ bí a ti ń wẹ̀ niwon gba níwọ̀nba ìgbà tó ti jẹ́ wípé ìwẹ̀ níí ṣe pẹ̀lú ìmọ́tótó. Mo mọ bí a ti ń wẹ̀. A lè wẹ̀ nípa pé kí á bu omi sí ara wa, kí a fi kànkàn àti ọṣẹ, kí a fi fọ gbogbo ìdọ̀tí tí ó wà ní ara wa títí tí yóò fi dá ṣáká tí yóò sì mọ dáadáa.

Èmi kò lu etí mi nítorí wípé àṣà ilẹ̀ Yorùbá kò fi ààyè gba kí ọkùnrin máa lu etí, kí á lu etí jẹ́ ǹkan tí ó wà fún àwọn obìnrin nìkan.

Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Èyí máa ń sáábà wáyé ní ìbẹ̀rẹ̀ oṣù tuntun tàbí ní ìparí ọdún tàbí ní àsìkò ìgbà tí ǹkan kò bá lọ déédé. Àwọn àsìkò wọ̀nyí ni wọ́n máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nípa yíyí èrò ọkàn mi padà tàbí nípa ṣíṣe àwọn ǹkan tí mo lérò wípé yóò gbé mi débi giga.

Lilo akoko nigba ti mo ba wa ninu ila, ma ni se pelu idi ti mo fi wa ninu ila. To ba je wipe mo wa ninu ila naa fun nkan pato, nkan pato oun naa ni yio ma wa ni okan mi, ti n o si ma ronú bi n o se kogo ja tabi bi n o se se aseyori lori, lori ila naa.

Oríṣìíríṣìí orúkọ ni àwa máa ń jẹ́ ní agbègbè yìí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn òbí a máa sọ ọmọ ní orúkọ ìbílẹ̀ tàbí kí wọ́n sọ ní orúkọ tí ó bá ẹ̀sìn mu. Ní ti orúkọ tí ó bá ẹ̀sìn mu, n kò mọ ìtumọ̀ orúkọ mi, ṣùgbọ́n ní orúkọ tí ìbílẹ̀, mo mọ ìtumọ̀ orúkọ mi.

Bí mo bá si ní ọ̀kọ̀ọ̀kan àti èje-eji, mo lè sọ wípé mo ti lo ojú òpó ayélujára gbógbò ètò wà ní ilẹ̀ Nàìjíríà látori MTN sí orí Glo sí orí Airtel sí orí Etisalat. Ṣùgbọ́n ní àkókò yìí tí mo ń sọ ọ̀rọ̀ yìí, MTN àti Airtel ni ojú òpó ayélujára tí mo ń lò.

Mo lè sọ wípé mo mọ̀ bí a ti ṣe é ya àwòrán nítorí wípé ó jẹ́ ǹkan tí mo kúndùn nígbà tí mo wà ní ìgbà èwe. Aṣìkò yìí mo máà ń ya àwòrán lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti ya àwòrán, àmọ́ mo ní ìgbàgbọ́ wípé mo sì lè gbìyànjú láti ya àwòrán kódà bó tilẹ̀ jẹ́ wípé ó ti pẹ́ tí mo ti ya àwòrán káin.

Rárá o, èmi kò ní ẹ̀kọ́ bí a ti pa ẹja nítorí wípé kò sí odò púpọ̀ tí ẹja ń gbé inú rẹ̀ ní agbègbè ibi tí èmi ń gbé. Iṣẹ́ tí mo sì ń ṣe jẹ́ oun náà kò fàyè gbá kí n má pa ẹja nítorí wípé n kò ní lo ẹja fún pípa bí kò ṣe wípé fún jíjẹ èyí tí kò jún tí mo lè rà ní ọjà lọ.

Bí mo bá wà nínú ọkọ̀, mo fẹ́ràn láti máa gbọ́ orin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí wípé ní ìgbà mí ọ̀nà lè jìn àti wípé orún lè fẹ́ máa kùn mí. Nítorí náà láti sẹ àsùnkí ìrìn àjò ní inú ẹ̀mí tàbí nínú ọkọ̀n, o lè máa gbọ́ orin. Ìgbà tí o bá gbọ́ orin bí ọ̀pọ̀lọpọ̀ bí i mélòó kan, ìrìn àjò náà yóò ti dínkù ní ojú mi.

Ẹn n kò lè sọ pé mo fẹ́ràn láti máa jìyàn nítorí wípé ìbéèrè yìí pín sí ọ̀nà méjì. Àkọ́kọ́ tí ìjiyàn bá jẹ́ ohun kan tó jẹ́ wípé yóò ṣe mí láńfààní tí ń ó kọ́ ẹ̀kọ́ tuntun nídi rẹ̀, mo lè jìyàn. Mo fẹ́ràn láti máa jìyàn nípa irú nǹkan bá un. Elẹ́ẹ̀kejì ni wípé tí ìjiyàn bá jẹ́ wípé kákan máa jìyàn lórí ǹnkan tí ó ní ìtumọ̀ lásán ni, èmi kì í fẹ́ràn ìjiyàn ní irú ipò báyìí.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ sí ọ̀rọ̀ iṣẹ́ mi, ó wà ní oríṣiiríṣii. Àkọ́kọ́ mo fẹ́ ní ìmọ̀ sí nípa bí a ti máa ń ṣe ìṣàkóso àwọn akẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì. Ó wù mí láti ní ìmọ̀ sí nípa bí a ti ṣe mú akẹ́kọ̀ọ́ láti máa tẹ́tí láti máa gbọ́ ohun tí a bá ń kọ́ nínú ẹ̀kọ́

Láì fi àkókò ṣòfò, eré ìdárayá tí mo fẹ́ràn jù náà ni nkan tí mo lè pè ní bọ́ọ̀lù gbígbá àti eré sísá. Àwọn eré ìdárayá wọ̀nyí, wọ́n máa ń fúnni ní okun, wọ́n sì máa ń jẹ́ kí ara jí pépé. Ìdí nìyí tí mo fi yàn wọ́n láàyò púpọ̀ jù nínú ọ̀pọ̀lọpọ̀ eré ìdárayá tó wà ní tòsí àti àrà ọwọ́ tò mí.

N kò ní ìmọ̀ nípa nkan tí a ń pè ní ẹrọ ìgbésókè. Nítorí náà ó ṣòro fún mi láti fi ìdáhùn tó ṣe kókó tàbí tí ó péye fún ìbéèrè yìí. Ko kan lè sọ nǹkan pàtó tí a ń pè ní ẹrọ ìgbésókè. Bí mo bá mọ ohun tí a ń pè ní ẹrọ ìgbésókè ni bóyá n o ba lè fi ìdáhùn sí ìbéèrè yìí.

Ní agbègbè ibi tí èmi ń gbé orísìírísìí ẹ̀fọ́ ni ó wà. A ní ẹ̀fọ́ yánrin, ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ òdú. Gbogbo àwọn ẹ̀fọ́ wọ̀nyí náà ni àwọn ènìyàn máa ń jẹ ṣùgbọ́n èyí tí èmi fẹ́ràn láti máa jẹ jù, òun náà ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀ nítorí pé ó dùn lọ́bẹ̀. Òun ni àwọn ènìyàn náà sì máa ń jẹ jù nínú gbogbo ẹ̀fọ́ tó wà ní agbègbè àti ní àrọ̀wọ́tó.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù naa ni àkókò ọdún iléyá. Ọdún iléyá jẹ́ ọdún kan tí a má ń ṣe ní ẹ̀kan ṣoṣo ní àárín ọdún. Ọdún náà má ń kó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wá sí ilé alábàgbé, ojúlùmọ̀ àti ẹbí àti ará. Nítorí wípé ẹ̀kan ṣoṣo ni má ń ṣẹlẹ̀ lọ́dún, ààyè wà fún ènìyàn láti rí àwọn ènìyàn tí èèyàn ti rí tipẹ́ tàbí tí èèyàn ò tí ẹ mọ̀ pé ẹbí èèyàn ni wọ́n.

Nkò fi gbogbo ara ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ìdí ni wípé àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kìí sí àkọsílẹ̀ fún wọn. Nítorí náà àfikún àti àyọkúrò máa sábà wà nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Èyí jẹ́ kí ó ṣòro fún ènìyàn láti mọ èyí tí ó jẹ́ òtítọ́ àti èyí tí wọ́n ti fi ṣe àfikún níbẹ̀.

N ò wù mí, n ó sì jẹ́ kí ìbéèrè yìí kí o kọjá lọ, nítorí wí pé ìbéèrè náà kò yé mi dáradára. Ìbéèrè náà béèrè wí pé, "Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn?" Àntí ẹni tí ó kọ ìbéèrè yìí ní lọ́kàn kò yẹ mi, nítorí náà n ò lè fi ìdáhùn tí ó péye sí ìbéèrè yìí.

Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo máa ń ṣiṣẹ́ láti ilé nítorí wípé ẹ̀rọ fóònù ti sọ ilé ayé di ayélujára. Oríṣiríṣi iṣẹ́ náà ni mo sì máa ń ṣe láti ilé. Ni ìgbà míràn, mo máa ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ láti orí fóònù láìkúrò ní ilé. Ni ọ̀pọ̀ míràn náà, mo sì tún máa ń ṣe àwọn iṣẹ́ míràn láti ilé. Irú èyí tí mo ń ṣe ní ìṣin náà, iṣẹ́ kan ni mo rí sí tí mo ń ṣe láti ilé.

Ọ̀rọ̀ nípa fi fún òṣìṣẹ́ ní owó àfikún èmi kì sábà ṣe nítorí wípé ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ẹni tíwọn ṣiṣẹ́ fún ọ̀rọ̀ lórí àdéhùn ni. Bí èèyàn bá ti ṣe àdéhùn pé iye báyìí ni n óò san fún yin, èmi kò lérò wípé ó ní ìtumọ̀ láti ṣe àfikún fún owó òṣìṣẹ́. Bí ènìyàn bá ń ṣe àfikún owó òṣìṣẹ́ ní agbègbè ibi tí àwa ń gbé níbí báyìí, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, òṣìṣẹ́ máa ń fẹ́ nígbà mìí sọ di ẹtọ tó jẹ́ wípé bí èèyàn ò bá fún wọn nígbà mìíràn, wọn á sọ di ìjà.

Bẹ́ẹ̀ni mo lè sọ wípé mo ti lọ sí àgọ̀ rí. Oríṣi àgọ́ méjì, òun nà ni mo ti lọ rí. Àgọ́ àkọ́kọ́ òun nà ni àgọ́ tí a ń pè ní àgọ́ Fúlàní níbi tí àwọn dára dára ti ń bi, tí wọ́n mọ ń gbé. Ẹlẹ́kejì ni àgọ́ tí àwọn ẹ̀yà témì tí wọ́n mọ ń gbé ní oko, bíi ilé kékeré kan tí wọ́n o kọ̀ sí oko tí wọ́n ó mọ gbé ibẹ̀. Méjèèjì náà ni mo ti lọ rí.

Bẹ́ẹ̀ni mo ma ń ra ǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó bá jẹ́ wípé ǹkan tí mo fẹ́ rà ó jẹ́ ǹkan tí ó wọ́n tàbí kò sí ní àárọ̀wọ́ tò mí tàbí ní agbègbè ibi tí mò ń gbé. Mo ma ń lo Íńtánẹ́ẹ̀tì láti ra àwọn ǹkan kan ní, ẹ́ láti ra àwọn ǹkan kan. Ní ìgbà mii tí n kò bá sì fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé mọ̀, ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n mọ̀ pé mo ra irú ǹkan bẹ́ẹ̀, mo máa n rà á ní orí Íńtánẹ́ẹ̀tì.

Ní ti òtítọ́, kò tíì ṣẹlẹ̀ wípé kín lé ènìyàn kúrò níbi ìṣe ri. Nítorí wípé ní àkókò yìí, kò sí òṣìṣẹ́ kankan ní abẹ́ mi tí mò ń darí wọn. Nítorí eléyìí, kò tí ì ṣẹlẹ̀ wípé mó lé ènìyàn kúrò níbi ìṣeré. Ni ìdáhùn ni sókí, n kò lé ènìyàn kúrò níbi ìṣe ri.

Bí mo bá ń lo kọ̀ǹpútà, mo má ń ní ètò ààbò kọ̀ǹpútà tí ó lè dáàbò kọ̀ǹpútà mi kúrò níbi ìjàǹbá èyí tí ó gba òde kan. Nítorí pé kọ̀ǹpútà mi wúlò fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà láti fi àwọn ǹnkan tó sọ̀rọ̀ ni pa mí láti fi pamọ́. Nítorí náà, mo má ń ní ètò ààbò kọ̀ǹpútà.

Bí mo bá se ìsiro àkókò tí mo ma lọọ sùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àárín wákàtí mẹ́fà sí wákàtí mẹ́jọ, òun náà ni mo ma ń fi sùn. Bí wọ́n bá sì fẹ́ sùn, mo ma ń sùn láti nǹkan bí agogo mẹ́wàá alẹ́ tí wọn ó sì jí ní nǹkan kan bí i agogo mẹ́rin tàbí nígbà mì ni agogo mẹ́fà òwúrọ̀.

Fóònù alágbèéká tí mò ń lò ní àkókò yìí, òun náà ni fọ́ònù Redmi tí ń lo a, ẹ́ńjíìnì Android láti se iṣẹ́. Èyí ni fóònù alágbèéká tí mò ń lò ní àsìkò ìgbà tí mo fi ń se iṣẹ́ yìí lọ́wọ́lọ́wọ́.

Ẹ̀rọ ayárabíàṣá jẹ́ ẹ̀rọ kan tí èmi lérò wípé èeyàn kò gbọ́dọ̀ má tọwọ́ bọ̀ bó bá ṣe wu eèyàn. Bí mo bá ní ìṣòro pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá, àkọ́kọ́ ni kí n wo tó bá jẹ́ ǹnkan kékeré bó yá bí bátìrì tàbí ìgbóhùnsókè, tó bá jẹ́ ǹnkan tí mo lè ṣe fúnra mi ni, mo lè gbìyànjú láti ṣe. Àmọ́ bó bá jẹ́ wípé n tí mo ní láti gbé lọ sí ọ̀dọ̀ àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ nípa rẹ̀ ni, ọ̀un naà ni ona àkọ́kọ́ tí mo máa ń lò láti yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá.

Èmi kì í ní àkọsílẹ̀ fún nǹkan pàtó tí mo máa ń ṣe ní àṣálẹ́, ṣùgbọ́n nǹkan méjì kan ṣe pàtàkì tí mo máa ń ṣe ní àṣálẹ́ kó tó di pé ng ó sùn. Àkọ́kọ́ ni kí n wò wípé bóyá ohun tí mo gbìyànjú láti ṣe láti àárọ̀ títí di àṣálẹ́, ǹjẹ́ mo mú gbogbo è ṣe tán lẹ̀yọ kọ̀ọ̀kan. Ẹlẹ́èkejì náà sì ni wípé kí n tún ṣe àkọsílẹ̀ ohun tí mo fẹ́ ṣe ní ọjọ́ kejì. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe ní àṣálẹ́.

Mo níyùn ìmọ̀ díẹ nípa bí a ti má n se ìrànwọ́ àkọ́kọ́. Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ ǹkan tí a le kọ́kọ́ ṣe fún ènìyàn tí ó bá ní ìṣòro pẹ̀lú ìlera tàbí tí ó bá ṣe se kí a tó gbé wọn lọ sí ilé ìwòsàn. O ni o ní ṣe pẹ̀lú irú ǹkan tí ó bá ṣe ẹni náà, óhun náà ni yóò jẹ́ ká mọ irú ìrànwọ́ àkọ́kọ́ tí a ó ṣe fún ẹni náà.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ dá lé lórí bí àkọ́kọ́ kí n ṣe àgbéyẹ̀wò ohun tí mo mú ṣe nínú ọ̀sẹ̀ náà. Bí èmi bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀, mo má ń ṣe àkọsílẹ̀ àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe nínú ọ̀sẹ̀ náà. Bí òpin ọ̀sẹ̀ bá sì ti súnmọ́, n ó yẹ̀wò. Bí òpin ọ̀sẹ̀ bá sì ti dé, n ó yẹ̀wò bóyá mo rí ǹkan tí mo fẹ́ ṣe yìí, bóyá mo rí i ṣe. Bẹ́ẹ̀ ni n ó sì tún ṣe àkọsílẹ̀ ǹkan mí tí mo fẹ́ ṣe nínú ọ̀sẹ̀ tuntun tí ó ń bọ̀.

Láti ríi dájú wípé ọjà mi dára, àkọ́kọ́ ni wípé ó bẹ̀rẹ̀ látori kí n yẹ̀ẹ́ wò bóyá àjọ tí mọ́n tí mo ń ṣe ìdáńtọ́ fún ọjà, bóyá wọ́n ní nọ́mbà ní ara rẹ̀ tàbí tí ó wà nínú àkọsílẹ̀ wọn. Èyùn ni ọ̀nà àkọ́kọ́. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni kí n rà á ní ọwọ́ ojúlówó oníbàárà àbí ni ọwọ́ ojúlówó ẹni tí ń ta ọjà náà.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, òun náà ni mo le pè ní moimoi. Láàkọ́kọ́ náà oríṣìíríṣìí oúnjẹ àkàrà ló wà ní agbègbè mi bí i àkàrà fúnra lára rẹ̀ bí i moimoi tàbí bí i ǹkan tí olóyìnbó ń pè ní kéèkì. Ṣùgbọ́n èyí tí èmi fẹ́ràn jù, òun náà ni moimoi. A máa ń fi ẹ̀wà ṣe moimoi nípa lílọ àti síse ní orí iná.

Nípa pé mo máa ń pàdé àfojúsùn títa mi, èyí kì í ṣe ǹkan tí mo lè ṣe ìdáhùn pàtó lè lórí torí ọjà títa kì í ṣe ǹkan tí ó wà ní ọwọ́ tí tèmi, ó wà ní ọwọ́ oníbàárà àti bí wọ́n bá ṣe fẹ́ràn ọjà náà sì ní tòótọ́, mo lè gbìyànjú láti sọ wípé mo fẹ́ ta iye ọjà báyìí ṣùgbọ́n agbára rẹ̀ kì í sí ní ọwọ́ mi.

Bẹ́ẹ̀ni mo ma ń kọ ìwé pẹ̀lú ọ̀wọ́. Ọwọ́ fífi kọ ìwé oun ni ọ̀nà tí ó gbajúmọ̀ jù ní agbègbè ibi tí èmi ń gbé. Nítòótọ́, àwọn ọmọdé òní tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà, wọ́n fẹ́ràn láti máa lo fóònù tàbí ẹ̀rọ ayára bí àṣà láti máa kọ ìwé. Sùgbọ́n gbogbo èyí ló rọ èmi náà lọ́rùn. Nítorí náà, mo máa ń kọ ìwé pẹ̀lú ọ̀wọ́.